Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi fún ọjọ́ kan dáradára. Nígbà náà lóhùn, ní ọjọ́ tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bọ́ sínú omi ìdáná ní ilé ìdáná, ó dùn mí gan gan gidigan. Tó jẹ́ wípé mo ní láti dúró bí ọ̀sẹ̀ kan láti rí owó tuúsẹ ni. Torí ní ìlú tèmi níbí ìbà yìí, tí ẹ̀rọ ayárabíàṣá rẹ bá bọ́ sí inú omi, tó bá ti le rí tuú palẹ̀ ní kíákíá, omi náà ó rọ́ sínú gbogbo agbárí rẹ̀. Tó bá sì ti rọ́ sínú gbogbo agbárí rẹ̀, ò ní le lo ẹ̀rọ ayárabíàṣa rẹ. Nígbà tí ó wá yá tí mo wá tan ẹ̀rọ ayárabíàṣá mi, gbogbo ojú rẹ̀ ti da omi, kò tàn mọ́n. À! Ó dùn mí, gbogbo ojú rẹ̀ funfun. Ìgbà tó wá di ọ̀sẹ̀ kan, mo rí owó díẹ̀ tuso tùjọ ogórùn náírà. Ó ní mo wá mú lọ sí ibi tí wón ti ń tú ẹ̀rọ ayárabíàṣá ṣe. Bẹ́ẹ̀ ni mo wá ti padà tú u ṣe. Sugbọn láí nílilò, ní àìló ẹ̀rọ ayárabíàṣá mi ní ọ̀sẹ̀ kan, á! Ó dùn mí pọ̀. Ó dà bí ìgbà tí èèyàn ò bá sí ní ayé mọ́ ni o Ó jẹ́ kí ọkàn mi rẹwẹ̀sì. Á! Ó dùn mí gan an. Mo wò pé bó ni ń ti rí owó ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn. Torí gbogbo iṣẹ́ tí mò ń ṣe ní bí mo ṣe wà ní lọ́ọ́lọ́ọ́, ọ̀rọ̀ ayárabíàṣá yìí ni mo fi ń ṣe. Bí mo jí làárọ̀ láti bí aago mẹ́jọ sí aago mẹ́rin irọlẹ́ ni mo fi máa ń ṣe iṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá mi. Ó sì jẹ́ ohun tó ba ni mí lọ́kàn jẹ́ jọjọ nígbà tí mi ò le lo ẹ̀rọ ayárabíàṣá mi. Ní ìlú tèmi níbí tí o ò bá ní ẹ̀rọ ayárabíàṣá, bí ìgbà tí ènìyàn bá kúrò láyé ni. Torí kò ní sí bí yóò ṣe gbọ́ orin, sì bí yóò ṣe pe àwọn olólùfẹ́ rẹ, sì bí yóò ṣe ṣe iṣẹ́. Pàá pàjùlọ lórí ẹ̀mí tó jẹ́ pé iṣẹ́ ẹbí orí ẹ̀rọ ayárabíàṣá, mí ní o wà. Ó wá jẹ́ ohun kan gbòógì tí mo wá ti ṣe lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tó jábọ́ sómi tí ń rí lò fún ọ̀sẹ̀ kan. Mo wá ti fi sí ọkàn pé ní bá ti ń lọ ilé ìdáná, í ni màá mú ẹ̀rọ ayárabíàṣá mi lọ. Ohun tí ó yọ mí ni ìyuù o tí n fi ní láti máa ṣe. Wàhálà á, mò ń tún ẹ̀rọ ayárabíàṣá ṣe bóyá torí pé ó jábọ́ sínú gbígbóná abọ́mi tútù ní ilé ìdáná. Ǹkan mìíràn bí i tìrẹ ni pé, bí ènìyàn ò bá ní ẹ̀rọ ayárabíàṣá ní ìlú tèmi níbí, àwọn ohun kan máa ń wá tó lè wá láàrín àdúgbò táwọn èèyàn á ní, "À! Ẹ sáré ṣeléyi, ẹ sáré ṣeléyi o. Wọ́n ti ní ká sáré ṣe o." Wọ́n lè ní kí wọ́n fẹ́ fún wa ní ọgọ́rùn-ún náírà àbi ogójì náírà ńígbà mìíràn. Ṣùgbọ́n àì wá ní ẹ̀rọ ayárabíàṣá mi lọ́wọ́ ní ìgbà náà, kò jẹ́ kí n lè bá wọn ṣe ohun kan tó fún àwọn ènìyàn lówó ní agbègbè mi, ó sì dùn mí jọ.

Ní ìlú mi ní ibi báyìí, bí o ò bá ṣe ìwádìí àwọn tó ń bá ọ ṣiṣẹ́ pọ̀, o ti ṣe tán láti wọ jìbìtì. Torí àwọn tó ń bá mi ṣiṣẹ́ pọ̀ ní ìlú mi, wọ́n jẹ́ àwọn kan tó jẹ pé olè wọ̀n dandan ni wọ́n. Ẹlòmíràn ó lè máa bá ọ ṣiṣẹ́ pọ̀ kó tún ní iṣẹ́ bí mẹ́rin, márùn-ún tó nìkan dáṣẹ tó sì ń darowọ nú rẹ̀. Ohun tí wọ́n ò tiẹ̀ mọ́ ṣe ni pé, ore tó bá rí lórí owó iṣẹ́ tiẹ àti gbogbo owó ilé iṣẹ́ ti ẹ, wọn ò mọ̀ fí mọ́ ṣe ìlú iṣẹ́ tí wọn dára dára. Torí bẹ́ẹ̀, ìwádìí aláṣi, àwọn tí ń bá mi ṣiṣẹ́ pọ̀, ó jẹ́ ohun tí mo máa ń ṣe ní ẹ mẹ́ta lọ́dún. Nínú oṣù mẹ́rin, maà ṣẹ ní ẹ̀ẹ̀kan. Nínú oṣù mẹ́rin, maà ṣẹ lẹ́ẹ̀kan, ó jẹ́ e mẹ́ta ni ọdún. Ó ti, ìlú yìí wá ti yọ mí nínú jìbìtì tí wọ́n máa ń lù. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ti ba ilé iṣẹ́ wọn jẹ́, ni wọ́n ti ba iṣẹ́ wọn jẹ́, ni wọ́n ti ba ọ̀nà wọn jẹ́. Torí aláṣẹ bá ṣe iṣẹ́ pọ̀ tó ń ṣe iṣẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi, tó tún mu, tó tún ní iṣẹ́ márùn-ún tó ń ṣe, nǹkan tí ẹ̀ ra, ẹ̀rọ alùpùpù tí wọ́n fi ń ṣiṣẹ́ ó ra fún ọkọ rẹ̀ nínú ibi iṣẹ́ ọ̀rẹ́ mi. Owó tón ní kó lọ fi sí ilé ìfowópamọ́ ló gbé tí ó lọ fi ra alùpùpù fún, fún ọkọ rẹ̀. Èyí wá jẹ́ kí n máa ní, ní ìfẹ́ sí àwọn tó ń bá mi ṣiṣẹ́ pọ̀. Mo ní ìfẹ́ wọn o, ṣùgbọ́n tó bá dé pé ká fi ọ̀rọ̀ lórí owó, ọ̀rọ̀ iṣẹ́ ká fi dá wọn nìkan, ká mọ̀ ṣe àyẹ̀wò wọn, ká mọ̀ ṣe ìwádìí wọn. Olúwa rẹ̀ ò tí lu bàgẹ̀. Tipẹ́, tipẹ́. Èyí wá jẹ́ kí ọkàn mi balẹ̀ wípé tí n bá ti ń ṣe àwọn ìwádìí báyìí, àwọn kan ni mo máa ń lò. Àwọn yen ni ó lọ sí ilé tí wọ́n ń gbé. Ni wọ́n ó lọ sí ibi iṣẹ́ ọkọ wọn, ni wọ́n ó lọ sí ibi tí wọ́n ń rìn sí. Àwọn ìwádìí yọ́ńkelẹ́ tí ì má ru o dá ní sì ni mo máa ń ṣe. Mo sì ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé ó ti yọ mí kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ilé iṣẹ́ mi ò bá ti kó si. Ìwádìí wọn sí ṣe koránrun o torí owó ribiribi, bàǹtàbàǹtà ńlá ńlá ni mo máa ń ná sí. Ṣùgbọ́n tẹ́mi lọ́rùn kí n rán ogórún rẹ́rà lórí ìwádìí ju kí wọ́n gbé ọgọ́rùn-ún mílíọ̀nì náírà, náírà kí wọ́n gbé e lọ. Torí bẹ́ẹ̀, òun ni mi ṣe fi ìwádìí àwọn tí ń bá mi ṣe iṣẹ́ pọ̀, èmi ì fi ti ṣe re rára. O sì ti ràn mí lọ́wọ́ láti pé regede nínú iṣẹ́. Àwọn ọ̀rẹ́ mi bí i márùn-ún, iṣẹ́ wọn ti dojú dé. Iṣẹ́ tẹ̀mí sì ti, ó sì ti ń lọ tí mo sì gbàdúrà pé yóò mọ̀ lọ síwájú àti síwájú ṣi.

Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ó wà ní ìpele ní ìpele. Irú bí tí bá fẹ́ ra ẹ̀bùn fún ọkọ mi, mi mọ̀ pé ẹ̀bùn aṣọ dára púpọ̀ láti rà fún, ẹ̀bùn bàtà, ẹ̀bùn àwọ̀tẹ́lẹ̀, ẹ̀bùn pé mo gbé e lọ sí ibi tí wọ́n tí ń jẹun, mo fun ní àwọn oúnjẹ tó dára tí ó fẹ́ràn láti máa jẹ. Ẹ̀bùn mìíràn tí mo tún fẹ́ràn fún àwọn ènìyàn mìíràn, ohun tí mo ní wáyà fún àwọn ọmọ mi, mo mọ̀ pé wọ́n fẹ́ràn àwọn nǹkan tí ọmọ fi máa ń ṣeré, tí ó fi máa ń dá wọn lára yá, tí yóò mọ̀kọrin tí wọn mọ̀ ọ́ jó. Ẹ̀bùn tí mo tún fẹ́ràn fún àwọn ènìyàn bí ọ̀rẹ́ mi tó ṣe ìgbéyàwó ní ìjẹta, ó jẹ́ ìgbéyàwó bòǹkélé torí kò ṣe ní ọjọ́ tí gbogbo ènìyàn lè ráyè wá. Orú ẹ̀bùn náà ó yàtọ̀. Irú nigbà tí mo fẹ́ ra ẹ̀bùn náà, mo ra ago fún un, mo sì ra, mo sì ra àwọ̀tẹ́lẹ̀ tó dára fún un. Ẹ̀bùn pín sí oríṣìíríṣìí, imóò ilé yìí tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jù, kò sí bọ́ọ̀tì búrúkù rí bọ́yá ọkùnrin, ọmọ mi, ọkọ mi, ọ̀rẹ́ mi, ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún orú wọn jù, òun ni ẹ̀bùn aṣọ. Ẹ̀bùn aṣọ dára púpọ̀ torí wọn ó wọ̀ ọ́ fún ìgbà tó pọ̀. Tí wọ́n bá sì tí ń wọ̀ ọ́, wọn ó mọ̀ rán tí mi pé, à, èmi ni mo fún wọn ní eléyìí. Ẹ̀bùn funfun ni sì lé léyìí ó jẹ́ kí à, ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ alábàgbé, ọkọ àbí ìyàwó nínú ìgbéyàwó, ọmọ, ó máa ń jẹ́ kí àsopọ̀ náà rere kó wà láàrin wa. Ẹni tó ń rán tí ẹni tó fún ni lẹ́bùn nínú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú mi báyìí, ẹni náà fẹ́ràn ẹni pọ̀. Ó wa jẹ́ kí ẹ̀bùn jẹ́ gbòógì ohun tí mo like, tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn. Ẹ̀bùn náà sì jẹ́ kí mo ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹlẹ́gbẹ̀ẹ́ mi tí èmi gàn orò wí pé mo lè jẹ́ àǹfàní wọn rárá. Ṣùgbọ́n nígbà tí mo, tí mo mu, tí mo ra ẹ̀bùn fún wọn, inú wọn dùn jọjọ. Ọkàn wọn balẹ̀ pé, à, ẹni yìí ó mọ ore lọ́jọ́kọ́jọ́ ní ìgbàkúùgbà. Ó wa jẹ́ ohun tí ọkàn mi balẹ̀ fún. Ríi pé máa fún ni lẹ́bùn, ó jẹ́ ohun tó dára jọjọ.

Ìrìn àjò lọ sí ìlú mìíràn, ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ jọjọ ní ara àwa tí à ń gbé ní ìlú mi níbí báyìí. Torí ẹni tí ò bá tiẹ̀ tí rìn ìrìn àjò sí ìlú mìíràn ní ìlú mi, a máa ń pè ní ẹni tí ò tíì rí ìta. Ìrìn àjò lọ sí ìlú mìíràn ó jẹ́ ohun tí mo ti kópa nínú rẹ̀ dáradára ní àìmoye ìgbà. Mo rántí ní ọdún méjì sẹ́yìn tí mo rin ìrìn àjò lọ sí ìlú Cotonou. Mo ní àǹfàní láti bá bàbá mi lọ sí Cotonou ní ọjọ́ náà, torí pé bàbá mi máa ń ra àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ìlú Cotonou. Bí mo ṣe tẹ̀lé e lọ nu, inú mi sì dùn dandan torí ìrìn àjò tó ní afẹ́ nínú, tó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo kọ́, tí mo tún ń lò títí di ọjọ́ òní. Óun ní ìrìn àjò tí mo rìn lọ sí Cotonou. Nígbà tí mo dé Cotonou, odò ńlá kan wà láàárín ìlú mi níbí àti Cotonou. Ó jẹ́ odò tó jẹ́ wí pé a lè rìn, a sì léwọ́ inú rẹ̀. Ọkọ̀ ojú omi ni wọ́n fi gbé wa tí a fi rékọjá lọ sí inú ìlú Cotonou. Nígbà tí mo wá dé ilú Cotonou náà, a lọ sí ibi tí wọ́n ti ń ta oríṣiríṣi ayọ́kẹ́lẹ́. Ní lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́, iye tí owó ẹni bá ká ní ẹni ó rà. Ó sì jẹ́ ìrìn àjò tó dára púpọ̀, torí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó dára. Ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ayọ́kẹ́lẹ́ ńlá ńlá, elé tó jẹ́ kékeré kérére, wọ́nbo wọ́nbo níbẹ́ nurẹ̀, ṣùgbọ́n o dùn mí pé bàbá mi ò ní owó nilá lọ́wọ́ láti fi ra ayọ́kẹ́lẹ́ nílá. Ikán kékeré ni a rà ní ìlú náà. Oúnjẹ wọn sì jẹ́ ohun tó jẹ pe, "Ah! Ó ba ni lọ́kàn jẹ́ pọ̀." Oúnjẹ wọn ò dára bí ti ìlú mi níbí. Ìlú wọn sì jẹ́ ìlú kékeré, kò tóbi bí ìlú mi níbí, ṣùgbọ́n wọ́n ní ohun mèremère tí wọ́n fi ń sọ wọ́ láti ìlú wọn sí ọ̀dọ̀ wa níbí báyìí. Ara rẹ̀, o, ara rẹ̀ wà, ara rẹ̀, ara rẹ̀ ní, ẹ, epo tí, ẹ, ẹ, ẹ̀rọ tó ń fọ epo pupa wà, tó jẹ́ wí pé wọ́n fi epo pupa ránṣẹ́ ní ọ̀pọ̀ yanturu sí ìlú mi níbí. Wọ́n ń fi ọkọ̀, ọkọ̀ náà ránṣẹ́ ní ìlú mi níbí, àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Wọ́n ń fi òróró náà ránṣẹ́ láti ọ̀dọ̀ wọn sí ìlú wa níbí báyìí. Gààrí wọn sì dára pọ̀ láti jẹ ní ọ̀pọ̀lọpọ̀ torí pé ó mú lelele bí ẹni jẹ ṣẹ̀mọ̀ ni. Ìrìn àjò lọ sí ìlú Cotonou ó jẹ́ ìrìn àjò tó dára pọ̀. Ó wùmí kí n tún padà lọ sí Cotonou láti rin irú ọ̀nà àjò báyìí torí ìrìn àjò tó kọ́ni lọ́gbọ́n, tó lánilọ́yẹ, tó sì jẹ́ kí èèyàn rí ayé ní ibo mìíràn.